Ṣé o ní ọkọ̀? Bẹ́ẹ̀ni, ìbéèrè yìí kì í ṣe pé ó rọrùn láti dáhùn lọ́fà nítorí pé ní ayé òde òní, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kì í ṣe nǹkan tí àkànrà lásán. Ó jẹ́ apá kan pàtàkì nínú ìgbésí ayé ọ̀pọ̀ ènìyàn. Nígbà tí ẹni kan bá béèrè pé ṣe o ní ọkọ̀, ó lè túmọ̀ sí ọ̀pọ̀ ǹkan. Ó lè túmọ̀ sí pé ṣe ó ti dá ara rẹ̀ sílẹ̀ dáadáa, ṣe ó ti dé ìpele kan nínú ayé rẹ̀, tàbí ṣe ó ní ohun èlò tí yóò ràn yẹn lọ́ láti máa rin kiri lọ́fà. Láti ojú mi, ọkọ̀ kì í ṣe ìṣòro tàbí àfihàn ìtẹ́wọ́gbà nkan. Ó jẹ́ ìrìnsẹ̀ ìrànlọ́wọ́. Ọkọ̀ ń jẹ́ kó rọrùn fún wa láti lọ síbi iṣẹ́, lọ sí ọjà, lọ sí ilé ìjọsìn tàbí, tàbí wo fún ìbátan àti ọ̀rẹ́. Níbi, níbi tí ọkọ̀ bá wà, àkókó, àkókó ìpamọ́ àgbára ènìyàn sì ń dínkù. Tugbọ́n, tugbọ́n kò sí gbogbo ènìyàn tí kò, tí ò ní ọkọ̀, kò sì túmọ̀ sí pé ẹni tí kò ní ọkọ̀ kò lè ṣe ṣáṣí yọrí. Ọ̀pọ̀ ènìyàn ló ń lo ọkọ̀ akẹ́rù, akada tàbí kẹ̀kẹ́ nínú ìrìn àjò wọn. Wọ́n sì ń dé ibi tí wọ́n ń lọ dáadáa. Ohun pàtàkì jùlọ ni pé ṣe a dé ibi tí a fẹ́ lọ, ṣe à ń ṣe ṣàgbékalẹ̀ ìgbésí ayé wa dáadáa. Fún mi, tí, tí kọ́rọ̀ mi, mo wọ́ ọkọ̀ gẹ́gẹ́ bí ohun tí mo lè lò ní lọjọ́ kan sugbon kì í ṣe ǹkan tí mo fẹ́ fi fojú kó ara mi. Kò sí ìdí tí mo fi gbọ́dọ̀ fi ara mi wẹ̀ ẹlòmíràn, wẹ̀ ẹlòmíràn. Ìgbésí ayé kì í jẹ́ ìdíje, ó jẹ́ ìrìn, ìrìn àjò. Gbogbo ènìyàn ní àkókò tèré, ìlànà tèré àti àfojúsùn tèré. Tí mo bá ní ọkọ̀, mo gbọ́dọ̀ sún ohun pé ṣe mo ní owó láti tọ́jú rẹ̀ tàbí ṣe mo lè ra epo, ṣe mo lè ṣe àtúnṣe tó bá bàjẹ́. Nítorí ọkọ̀ kì í jẹ́ kó dáràn nìkan, ó tún gba owó àti àkókò. Nígbà mi, ènìyàn máa ń fẹ́ ọkọ̀ nítorí pé wọn fún, fẹ́ kí àwọn ènìyàn bọ̀wọ̀ fún wọn. Sugbon èmi gbà pé ìbáṣepọ̀, ìwà rere àti ìtẹ́lọ́rùn ara ẹni, ẹni ló yẹ kí ó jẹ́ ohun tí àkọ́kọ́, tí àkọ́kọ́ wa. Tí a bá ní ìwà rere, àwọn ènìyàn yóò bọ̀wọ̀ fún wa. Nítorí náà ìbéèrè ṣe o ní ọkọ̀ yẹ kí ó, yẹ kí ó jẹ́ ìbéèrè tí a fi ń wo ìlera ìgbésí ayé wa, kì í ṣe ìdí tí a fi ń dára wa lẹ́bi. Ohun tó ṣe pàtàkì ni pé se a ní iṣẹ́ takuntakun, ṣe à ń kọ́ ẹ̀kọ́ tuntun, ṣe à ń bímọ fún ọjọ́ ìwájú wa. Lóòtọ̀ mo fẹ́ ní ọkọ̀ lọ́jọ́ kan. Mo sì ń ti ṣiṣẹ́ sí i. Sugbọn títí di àsìkò yẹn, èmi ò ní jẹ́ kí, èmi, èmi ò ní jẹ́ kí ìbànújẹ́ tàbí ìfẹ́ àfọwọ́kọ́ jẹ́ kó dá mi lórí. Mo pẹ́, mo mọ̀ pé gbogbo ohun rere ní àkókò tèré.

Ṣé o máa ń ṣe ìgbéjáde níbi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìgbéjáde níbi iṣẹ́ mi torí mo mọ̀ pé ìbánisọ̀rọ̀ dáadáa jẹ́ àpapọ̀ pàtàkì nínú àṣeyọrí ẹni àti ilé-iṣẹ́. Ni gbogbo ibi tí mo bá ṣiṣẹ́, à kìí ṣiṣẹ́ lòtọ̀ọ̀tọ̀, a máa ń ṣiṣẹ́, à kì ṣiṣẹ́ lọ́tọ̀ọ̀tọ̀, a máa ń ṣiṣẹ́ pọ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ kan. Nítorí náà ó ṣe pàtàkì kí n lè sọ èrò mi jáde kedere kí n sì gbọ́ ti àwọn ẹlòmíràn, ẹlòmíràn. Nígbà tí a ní ìpàdé, mo máa ń jẹ́ kó yé mi dáadáa kí n tó sọ̀rọ̀. Mo máa ń tẹ̀ti sí ohùn ti olórí tàbí àwọn alábáṣiṣẹ́, mo sì máa ń ronú lórí ẹ̀. Bí mo bá ní ìmọ̀ràn tàbí àbá tó lè ran iṣẹ́ lọ́wọ́, mi o ní bẹ̀ru láti sọ ọ̀. Ṣùgbọ́n mo máa ń sọ won ní ọ̀nà tó ní ìbọ̀wọ́ kí ń má bà jẹ́, kí sì má dàbí ẹnipé mo ń dá ẹlòmíràn lẹ́bi. Ìgbéjáde mi kì jẹ́ pé mo ń wà, mo ń wá ìjà rara, káká bé mo wá bí a ṣe lè mú iṣẹ́ dára sí. Nígbà mi, mo lè, mo lè sọ ohun tí mo rí pé kò ti ṣẹ́ dáadáa tí n sì dàbàà itunṣẹ. Nígbà mi, mo máa ń yé iṣẹ́ àwọn ẹlòmíràn torí pé ìyín àti ìtelorun tún mú kí ìmúra ẹni pọ̀ sí i. Mo túnbọ̀ gbàgbọ́ pé ìgbéjáde dáadáa ń mú kí ìbáṣepọ̀ láàárín àwọn òṣìṣẹ́ dára. Nígbà tí a bá ń sọ òtítọ́ ní ìbáṣepọ̀, à kí pa ohùn tí ní ọ̀kan. Èyí ń jẹ́ kó rọrùn fún wa láti yanjú ìṣòro kankan kí a sì yàgò fún àríyànjiyàn tí kò yẹ. Ní ìparí, mo lè sọ bẹ́ẹ̀ ni, mo lè sọ bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìgbéjáde níbi iṣẹ́ mi ṣùgbọ́n mo ń ṣe pẹ̀lú ọgbọ́n ìgbọ́ràn àti ìmúlọ́kanlẹ̀.

Kí ni o máa ń ṣe láti táyọ̀ sí ra, sí ra àwọn alábàáṣiṣẹ́pọ̀? Ìdáhùn ni mí pé ohun àkọ́kọ́ ní ìbánisọ̀rọ̀ dáadáa. Mo maa ń sọ̀rọ̀ kedere mo sì ń fetí sí ohun tí ẹlòmíràn ń sọ. Kí n tó dáhùn mo dí mo pe ní koko kí n kọ́kọ́ gbọ́ wọn dáadáa. Nígbà tí ènìyàn bá rí pé òún fetí sí pẹ̀lú ọ̀kan ti o títọ́, ìbáṣepọ̀ máa ń lágbára si. Ikeji ni ọlá àti ìbọ̀wọ̀. Mo ma ń fi ọlá fún gbogbo ènìyàn bóyá wọ́n kéré tàbí bóyá wọ́n jù mí lọ. Ìbọ̀wọ̀ kì í ṣe fún àgbà nìkan, ó yẹ ká fún gbogbo ènìyàn. Nígbà tí o bá bọ̀wọ̀ fún ẹ̀rọ àti ìmọ̀lára ẹlomìíràn, wọ́n á sì túbọ̀ bọ̀wọ̀ fún tìrẹ. Ikẹta ní òtítọ́ àti ìfara kere kede. Mi ò fẹ́ máa kúrò tàbí tan ènìyàn jẹ. Nígbà tí mo bá ṣẹ́ àti ṣe, mo ma ń gbàá mo si mo sì ń bẹ̀rẹ̀ ìdáríjì. Èyí ń jẹ́ kí ènìyàn rí pé mo jẹ́ ẹni títọ́ tí wọ́n sì le gbẹ́kẹ̀lẹ̀. Ikẹrin ni pé ìfaradà àti ìmọ̀lára ìbànújẹ́ ẹlomìíràn kò sí ìbáṣepọ̀ tí kò ní ìṣòro rara. Nígbà tí ìyàpá èrò bá wáyé, mi ò sá lọ. Mo ma ń gbìyànjú láti lóye ìdí tí ẹni náà fi ronú bẹ́ẹ̀. Mo ma ń bí àrà pé báwo ni mi, báwo ni èmi yóò ṣe rí bí mo bá, mo bá wà ní, ní ipò rẹ̀. Ikẹta márùn-ún ni àkókò àti àbojútó. Mo ma ń yá àkókò sílẹ̀ fún àwọn tí mo fẹ́ràn. Kì í ṣe pé mo rántí wọ́n nígbà ìṣọ̀rọ̀ nikan ṣùgbọ́n mo tún mọ̀, mo tún, mo tún máa ń pé wọ́n béèrè ìlera wọn. Kìn sì ń fihàn pé mo, mo ń ro wọ́n. Ni ìparí, ohun tí mo máa ń ṣe láti ṣojú ṣe àwọn alábáṣepọ̀ ni ìbánisọ̀rọ̀ dáadáa, ìbọ̀wọ̀, òtítọ́, ìfaradà àti pípéjọpọ̀ pẹ̀lú àbọ̀, àbojútó. Gbogbo ǹkan wọ̀nyí ló ń jẹ́ kí ìbáṣepọ̀ mi pọ̀ mọ́ àwọn ènìyàn kí ó sì pé títí.

Ṣé etí rẹ̀ dára? Ṣé etí rẹ̀ dára? Ìbéèrè yìí kì í se pé etí wa ń gbọ́ ohùn dáadáa nìkan, ṣùgbọ́n ó tún fún mọ́ sí pé ṣé a mọ bí a se ń fèsì sí ènìyàn dáadáa. Lónìí ọ̀pọ̀ ènìyàn lè sọ̀rọ̀ dáadáa ṣùgbọ́n díẹ̀ nínú wa, nínú wa ni ò mọ bí a ṣe ń fèsì sí ẹni mì í pẹ̀lú ọ̀kàn títọ́. Fífẹ́ sí ènìyàn kì í ṣe pé, kì í ṣe pé ka gbọ́ ohun tí wọ́n ń sọ nìkan ṣùgbọ́n pé ka ka lóye ìtumọ̀ rẹ̀, lóye ìtumọ̀ rẹ̀ ká sì fọ̀ ọ̀kàn mọ ìlára tí ó wà lẹ́yìn ọ̀rọ̀ wọn. Nígbà mìí ènìyàn lè sọ̀rọ̀ ṣùgbọ́n ohun tí wọ́n fẹ́ gan an ni pé ká lóye ìbànújẹ́ wọn, ìbànújẹ́ ọ̀kàn wọn tàbí ìṣòro tí ó ń kọjá lọ́wọ́ rẹ̀. Ọ̀pọ̀ ìṣòro nínú ìbáṣepọ̀ nínú ilé, nínú-- níbi iṣẹ́ àti láàárin ọ̀rẹ́, o máa ń bẹ̀rẹ̀ nítorí pé a kò fèsì sí ara wa dáadáa. Dípò ká fèsì sí, a ń yàrá, a ń yàrá dáhùn. Dípò ká gbọ́ tán àti rónún ohun tí a fẹ́ sọ. Ìyẹn ló fi ń jẹ́ pé ìjìyà àti àríyànjiyàn máa ń pọ̀ sí i. Ṣé etí rẹ̀ dára nígbà tí ènìyàn bá ń sọ̀rọ̀? Ṣé òun ń wo fóònù rẹ̀? Ṣé òun ń wo ibòmíràn? Tàbí òun ń ṣ-- òun ń fèsì sí pẹ̀lú àkíyèsí? Etí tí ó dára ni etí tí ń fèsì sí ènìyàn pẹ̀lú ìfarabalẹ̀ àti ìbáṣepọ̀ ọ̀kàn. Ni àṣà Yorùbá a máa ń sọ pé "Etí tí kì í gbọ́ ìtàn á gbọ́ ìjà." Ìyẹn tún mọ̀ sí pé, pé ẹni tí kò fẹ́ gbọ́ ìmọ̀ràn, ìtàn náa tàbí ìkìlò yóò kọ ara rẹ̀ sínú ìṣòro. Etí ó dára ni, ni etí tí ń gbọ́ ìtàn, tí ń gbọ́ ìmọ̀ràn àti tí ń gbọ́ ẹ̀kọ́. Fífẹ́ sí ènìyàn dáadáa tún jẹ́ kí a kọ́ ẹ̀kọ́ púpọ̀. A kọ́ láti ọwọ́ àgbà, láti ọwọ́ kékeré, láti ọwọ́ ọ̀rẹ́, àti láti ọwọ́ àwọn tí kò rò pé wọ́n ní nǹkan láti kọ́ wa. Bí etí wa, bí etí wa bá ṣí ọ̀pọ̀lọ wa náà, a sì múra ìmọ̀ tuntun. Ní ilé bí ọmọ kò bá fẹ́ fèsì sí òbí, ìṣòro lè wáyé. Níbi iṣẹ́ bí òṣìṣẹ́ kò bá fẹ́ fèsì sí olórí rẹ̀, àṣíṣẹ́ lè pọ̀ sí i. Láàárin ọ̀rẹ́ bí a kò bá fèsì sí ara wa, ìbáṣepọ̀ lè bàjẹ́. Nítorí náà etí ó dára jẹ́ kókó sí àlàáfíà. Ṣé etí rẹ, Ṣé etí rẹ̀ dára nígbà tí ẹni- ẹnìkan, ẹnìkan bá ń sọ ìbànújẹ́ rẹ̀ fún ọ? Ṣé òun rẹ́rin? Àbí ṣé òun ń dínkù ohun tí wọ́n ń sọ? Tàbí ṣé òun ń gbá á gẹ́gẹ́ bí ǹkan tí kò ṣe pàtàkì? Etí ó dára ni etí ń gbọ́ pẹ̀lú ìtara, pẹ̀lú tìtẹ̀lọ́rùn àti pẹ̀lú ìtilẹ̀yìn. Ní ìparí mo fẹ́ kọ, mo fẹ́ kò yé wa pé etí ó dára kì í ṣe etí tí ń gbọ́ ohun nìkan, ṣùgbọ́n etí tí ń gbọ́ ọ̀kàn ènìyàn.

Ṣé ó rọrùn fún ọ láti dárí àwọn èèyàn jí? Ọ̀pọ̀ wa a mọ bí a ṣe ń binu ṣùgbọ́n díẹ̀ nínú wa ló mọ bí a ṣe ń dárí, dáríjin. Ṣùgbọ́n òtítọ́ ni pé, ídáríjin yìí kì í ṣe fún ẹni tó ṣe wá níbí kan, ó tún jẹ́ fún àlàáfíà ọkàn wa. Nígbà tí ẹni bá ṣe wá níbi ìbànújẹ́, ibinu sì máa ń tẹ̀síwájú. A lè fẹ́ pa, pamọ́ sínú ọkàn wa, a sì lè ronú rẹ̀ lójoojúmọ́. Ṣùgbọ́n bí a ṣe ń pa ìbànújẹ́ mọ̀, bẹ́ẹ̀ ni ọkàn wa ń dúró. Ìbànújẹ́ tí kò bá dárí jẹ, dáríjin elèyí padà sí ìkóríra. Ìkóríra sì lè bá eléra wa jẹ́. Sé ó rọrùn fún wọn láti dáríji èèyàn jí? Fún ọ̀pọ̀ wa ìdáhún, ìdáhùn ni pé rárá, ko rọrùn. Ṣùgbọ́n dídáríjin kì í kí pé a kan sọ pé ohun tí a ní, tí ẹni náà ṣe dára. Rárá, dídáríjin tún mọ̀ sí àpẹ̀ ni kí a má jẹ́ kí iṣẹ́ ẹni mìíràn ṣàkótó ayé wa. Ní àṣà Yorùbá a máa ń sọ pé ẹni tí kò bá dáríjin kò, kò rí lọ́la mọ́ ara rẹ̀. Ìyẹn tún, ìyẹn tún mọ̀ sí pé ẹni tí kò mọ dárijin ń já ara rẹ̀ bí ní, níbi ju ẹni tí ó ṣe lọ. Dídáríjin ń gbáwa lá, dídáríjin ń gbáwa lá kuró ní ẹrù ìbànújẹ́, ó ń jẹ́ kí ọkàn wa balẹ̀. Ó ń jẹ́ kí a tún rí ayé dáadáa. Nígbà tí ó bá dáríjin èèyàn jí ó ń fún ara rẹ̀ ní ìsinmi. Ó ń sọ fún ọkàn rẹ̀ pé mi ò fẹ́ jẹ́ kó ṣàkótó ìrìn àjò ayé mi mọ́. Ṣùgbọ́n báwo ni a ṣè lè kọ ara wa láti dáríjin? Àkọ́kọ́ ni pé a gbọdọ̀ gbá pé ohun ti, ohun ti ṣẹlẹ̀ dùn wa. Kò yẹ ká máa sọ pé kò ṣẹ, kò ṣẹ mí nìkan nígbà tí ọkàn wa ń súkún. Gbigba ìmọ̀lára wa ní ìpèsè àkọ́kọ́, àkọ́kọ́ sí ìwòsàn. Ìkéjì ni pé a gbọdọ̀ gbìyànjú láti lóye ẹni tó ṣe wá níbí kò tún mọ̀ sí pé à ń dára láàárẹ. Ṣùgbọ́n a ń wo ọ̀n láti ojú ọ̀nà mi. Nígbà mìí èèyàn ń ṣe àtúnṣe nítorí pé wọ́n fún àwọn ní jìyà nínú. Ìkẹta ni pé a gbọdọ̀ yàn ìdáríji gẹ́gẹ́ bí ìpinnu. Dídáríjin kì í ṣe ìmọ̀lára ẹni kan, ó jẹ́ ìpinnu ó lè máa gba àkókò. Ṣùgbọ́n a lè sọ fún ara wa pé mo yán láti dáríjin kò dùn, kò máa dùn. Ìkẹ́rìn ni pé a gbọdọ̀ mọ̀ pé dídáríji kì í tún mọ̀ pé a kan tún fi ara wa sí, sínú ẹrù, ẹrù. A lè dáríjin ṣùgbọ́n a tún lè fi àalà sílẹ̀, sílẹ̀. A lè sọ pé mo ti dáríjin ṣùgbọ́n mo fẹ́ kí iṣẹ́ yìí sún, ṣẹlẹ̀, mo fẹ́ kí iṣẹ́ yìí sún ṣẹlẹ̀ mọ. Ní ìparí mo fẹ́ kọ, mo fẹ́ kó ye wa pé dídáríjin kì í ṣe àìlera, dídáríjin jẹ́ àgbára ọkàn.

Ṣe o gbagbọ ninu awọn igbagbọ atọwọdọwọ? Ẹkaabọr ẹyin olugbo mi, loni mo fẹ ba yín sọ̀rọ̀ nipa ọkan lara àwọn ohun tó pàtàkì jùlọ nínú ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ìgbàgbọ́ atọwọ́dọ̀wọ̀. Ibẹrẹ tí a ti ń dojú kọ lónìí ni pé, ṣe mo gbagbọ nínú àwọn ìgbàgbọ́ atọwọ́dọ̀wọ̀? Ni ìbẹ̀rẹ̀, jẹ́ ká mọ ohun tí a tún mọ̀ síi nípa ìgbàgbọ́ atọwọ́dọ̀wọ̀. O jẹ àwọn ìmọ̀lára àṣà àti òfin ìwà tí àwọn bàbá ńlá wa fi kọ́ wa láti ìran dé ìran. Àwọn ìgbàgbọ́ wọ̀nyí wọn ní o ń dá lórí iri ayé, ìbáṣepọ̀ pẹ̀lú ìṣẹ̀dá àti ìbànújẹ́ àti àyọ̀ tí wọ́n ti ń rí gbà àtijọ́. Àpẹẹrẹ kan ni pé Yorùbá gbà pé kò dá kí ọmọ kékeré rìn lójú òru tàbí torí alẹ́ ní ìṣòro tàbí pade ẹrú. Wọ́n tún gbà pé ẹni tí kò bá bọ̀wọ̀ fún àgbà kò ní rí ìbùkún nínú ayé. Àwọn ìgbàgbọ́ wọ̀nyí kì í ṣe ìtàn àròsọ lásán. Wọ́n jẹ́ ìmọ̀lẹ̀ tó ń tàn wá sí ọnà rere. Nísinsìnyí, ṣe mo gbagbọ nínú wọn? Bẹ́ẹ̀ni, mo gbagbọ nínú wọn púpọ̀. Kì í ṣe eré yìí kì í ṣe torí pé wọ́n jẹ́ atọwọ́dọ̀wọ̀ nìkan, ṣùgbọ́n torí pé ọ̀pọ̀ nínú wọn ń kọ́ wa níwà rere. Wọn ń kọ́ wa bí a ṣe lè bọ̀wọ̀ fún ara wa, bí a ṣe lè ṣọ́ra àti bí a ṣe lè gba ayé wa pẹ̀lú ìmúlò ìyẹ́. Ṣùgbọ́n ó tún ṣe pàtàkì kí a mọ̀ pé kì í ṣe gbogbo ìgbàgbọ́ atọwọ́dọ̀wọ̀ ni ó yẹ ká tẹ̀lé lásán lásán. Diẹ nlá wọn kò bá ìmọ̀ ìjìnlẹ̀ ṣán ṣe ìṣì àti ìdàgbàsókè ayé mú mọ̀. Bí àpẹẹrẹ, àwọn kan gbà pé ààrùn kan jẹ́ ẹ̀mí burú burú nígbà tí imọ̀ íṣẹ́gun fihan pé kòkòrò ààrùn fa. Nítorí náà, a gbọdọ̀ fi ọgbọ́n àti ìmọ̀lára ṣe ayẹwo gbogbo ìgbàgbọ́. Ètumọ̀ rẹ̀ ni pé a lè bọ̀wọ̀ fún àṣà wa, a lè fẹ́ran ìgbàgbọ́ atọwọ́dọ̀wọ̀ wa, ṣùgbọ́n a tún gbọdọ̀ jẹ́ ọmọ ìgbàlódé tí rọnu ìjìnlẹ̀. A gbọdọ̀ yàn ohun tí ó dá nínú wọn kí a sì kọ ohun tó lè ta ìlera ọpọlọ tàbí ìlera àwùjọ wa láàmú. Ni ìparí, mo gbagbọ pé ìgbàgbọ́ atọwọ́dọ̀wọ̀ jẹ́ àpá pàtàkì nínú ìdánimọ̀ wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá.

Kí ni o máa ń fún ọ ní ìtara níbi iṣẹ́? Ohun tó máa ń fún mi ní ìtara jùlọ níbi iṣẹ́ ni mò ní ìmọ̀ pé iṣẹ́ tí mò ń ṣe ní ìtánkalẹ̀ rere sí ìgbésí ayé wọn- àwọn èèyàn mi. Nígbà tí mo bá mọ̀ pé ohun tí mò ń ṣe ran ẹlòmíràn lọ́wọ́ tàbí kí n mú iṣẹ́ ẹgbẹ́ wa lọ dáadáa, inú mi máa ń dùn mo sì máa ń fẹ́ ṣíṣẹ́ pẹ̀lú gbogbo agbára mi. Ohun kejì ni ìfẹ́ kí n máa kọ́ ẹ̀kọ́ tuntun l'ọ́jọ́ dí ọjọ́. Mo fẹ́ran ibi iṣẹ́ tí mo lè kọ́ ohun tuntun tí mo tún lè dágbà nípa ọgbọ́n àti ìrírí Ní gbogbo ìgbà tí mo bá rí i pé mò ń dára sí ju tèmi àtijọ́ lọ, o máa ń fún mi ní ìtara púpọ̀. Ohun mi tí tó ń fún mi ní ìtara ni ìbáṣepọ̀ rere pẹ̀lú àwọn tí mo ti ṣépọ̀. Ní ìgbà tí ẹgbẹ́ kan bá ní ìbáṣepọ̀ dáadáa tí a bá ń bọ̀ lára wa tí a sì ń rán ara wa lọ́wọ́, iṣẹ́ máa ń rọrùn nínú, inú ènìyàn sì máa ń dùn láti wá sí ibi iṣẹ́. Pẹ̀lú gbogbo èyí, ètò àti ìlànà kedere ní ibi iṣẹ́ tún ń fún mi ní ìtara. Nígbà tí mo bá mọ ohun tí a ń retí lọ́wọ́ àti bi mo ṣe n, bí mo lè ṣe ṣ'àṣeyọ́rí, o máa ń jẹ́ kí n ṣiṣẹ́ pẹ̀lú ìdúróṣinṣin àti ìtara. Ní ìparí, ohun tó fún mi ní ìtara níbi iṣẹ́ ni ìtọ́kalẹ̀ rere sí àwọn mi, ìkẹ́kọ̀ọ́ tuntun, ìbáṣepọ̀ rere pẹ̀lú ẹgbẹ́ iṣẹ́ àti ètò iṣẹ́ tó dáa. Gbogbo wọ́n jẹ́ kí n fẹ́ ṣíṣẹ́ dáadáa kì í sì máa ṣe iṣẹ́ mi pẹ̀lú ayọ̀.

Akọ́kọ́ wo ni ọjọ́ ni o fẹ́ràn jù? Lónìí mo fẹ́ sọ̀rọ̀ nípa àkókò ọjọ́ tí mo fẹ́ràn jù lọ. Gbogbo wa ní àkókò kan nínú ọjọ́ tó ń dùn mọ́ra, ìyókù lọ. Fún ẹlòmíì, ó lè jẹ́ òwúrọ̀, fún ẹlòmíì ó lè jẹ́ ọ̀sán tàbí alẹ́. Ṣùgbọ́n fún mi, àkókò tí mo fẹ́ràn jù lọ ni òwúrọ̀ kùtùkùtù. Ni òwúrọ̀, gbogbo ayé máa ń dà ju kò sí tútù. Afẹ́fẹ́ ń fẹ́ bẹ́lẹ̀bẹ́lẹ̀, ariwo kéré, gbogbo èèyàn sì tún jí ṣẹ́yìnṣẹ́yìn. Ni àkókò yìí inú mi má ń balẹ̀ gan. Mo má ń rí pé ọpọlọ mi mọ́, ìrònú mi ń ṣerin dáadáa. Ó rọrùn fún mi láti gbèrò ọjọ́ mi, láti ronú nípa ohun tí mo fẹ́ ṣe àti láti múra sílẹ̀ fún iṣẹ́ tó wà níwájú mi. Òwúrọ̀ tún jẹ́ àkókò tí mo le lò láti study ara mi. Mo lè gba àdúrà, ka ìwé tàbí ṣe ajáṣẹ díẹ̀ kí ara mi lè ji dáadáa. Nígbà tí mo bá ṣe bẹ́ẹ̀, mo má ń rí pé gbogbo ọjọ́ mi ló dáadáa jù tẹ́lẹ̀ lọ. Ó dàbí pé mo ti fi ìpìlẹ̀ tó dára kalẹ̀ fún ìgbésí ayé ọjọ́ náà. Láì ka èyí, mo tún mọ̀ pé àwọn èèyàn mi fẹ́ràn alẹ́ jù. Wọ́n ní pé alẹ́ jẹ́ àkókò ìsinmi. Àkókò tí a parí gbogbo iṣẹ́ tí a sì le sinmi wo fídíò, bá ọ̀rẹ́ sọ̀rọ̀ tàbí ronhín ọjọ́. Ẹ̀yí náà da, ṣùgbọ́n fún mi òwúrọ̀ ni àkókò tí mo ti ń rí ìtara tuntun àti agbára tuntun. Àkókò tí a bá fẹ́ràn jù lọ lè sọ̀rọ̀ púpọ̀ nípa ìwà àti ìgbésí ayé wa. Ẹni tó fẹ́ràn òwúrọ̀ lè jẹ́ ẹni tó fẹ́ gbèrò dáadáa tí ó ti fẹ́ bẹ̀rẹ̀ ohun gbogbo kíákíá. Ẹni tó fẹ́ràn alẹ́ lè jẹ́ ẹni tó ní ìmọ̀lára tí ò sì ń rí àlàáfíà nígbà tí ayé bá ti dákẹ́. Ni ìparí, àkókò tí mo fẹ́ràn jù lọ ni òwúrọ̀ nítorí pé ó ń fún mi ní ìbẹ̀rẹ̀ tuntun, ìrètí tuntun àti agbára tuntun. Ó ń jẹ́ kí ń rí gbogbo ọjọ́ jẹ́ àǹfààní mìíràn láti ṣe dáadáa, láti kọ́ ẹ̀kọ́ tuntun àti láti di ẹni tí mo fẹ́ jẹ́ lọ́la. Ẹ ṣé gun fún ìfẹ́sí sílẹ̀ yín.

Ṣe o ni iforukọsilẹ ni ile idaraya? Ni aye ode oni, pupọ ninu wa maa n joko pẹ nibi iṣẹ, joko pẹ nibi iṣẹ, ni ile ẹkọ tabi niwaju tẹlifision ati foonu. Iwa yii maa n jẹ ki ara wa maa n tura jubọ ṣe yẹ lọ. Nigbati a ko ba fi ara wa si idaraya, ara wa le, ara wa le bẹrẹ si tire ati le ni alailera bi irora ẹyin, igbeya tabi alailera ọkan ati ọpọlọ. Idi niyẹn, si ile idaraya fi ṣe pataki. Ile idaraya jẹ ibi ti a le lọ lati ṣiṣẹ ara wa dada. Nibi yẹn, a le rin lori treadmill, gbe irin, ṣe squat, press up ati oriṣiriṣi ajase mi tó yóò mú kí ìsan wa lágbára, kí ọkan wa si dun. Tiṣẹ iforukọsilẹ ni gym tun maa n fun wa ni imulora. Nigbati a ba sanwo, a maa n rii pe a gbọdọ lọ ka ma ba jẹ. O tun maa n jẹ korun fun wa lati pade awọn eniyan min ti wọn fẹ ilera bii tiwa. A le kọ lati ọdọ wọn, a le tun gba imọran lọdọ olukọ ni idaraya. Sibẹ ki i ṣe dandan pé gbogbo ènìyàn gbọdọ ni iforukọsilẹ ni gym. Awọn kan le ṣe idaraya ni ile, lilọ na, sare ni owurọ, fọ fofo tabi ṣe ajase pẹlu physio. Ohun pataki julọ ni pe a n lo ara wa, a ko si jẹ ko joko ni aye kan fun, fun pipe, fun pipẹ. Nipa tẹmi, mo gbe mọ lati jẹ ẹni to n tiṣẹ idaraya lọpọlọpọ boya ni gym tabi ni ile. Nitori naa mo pe ara ti o lagbara ran ọpọlọ lọwọ. O si n jẹ kin ni itara ati imulora, imulora ninu gbogbo ohun ti, ti mo ba n ṣe. Ni ipari, igbẹrẹ pe ṣe o ni iforukọsilẹ ni ile idaraya. Riran wa lọ létí pé ilera ara jẹ ohun, ẹni to ṣe pàtàkì jùlọ. Ki a maa fẹ si, ki a maa ṣe fi silẹ fun arun, ṣugbọn ka bẹrẹ si tọju ara wa lati oni lọ.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Lónìí, mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa ohun kan tó ṣe pàtàkì gan nínú ìgbésí ayé wa, bí a ṣe ń rántí àwọn àdéhùn wa. Àdéhùn túmọ̀ sí ìlérí tàbí ìpinnu tí a ti fún ara wa tàbí fún ẹlòmíràn. Ni gbogbo ọjọ́, a máa ń ṣe àdéhùn púpọ̀ sí ọ̀rẹ́, sí ẹbí, sí alábáṣiṣẹ́ àti ara wa. Àdéhùn jẹ́ àfihàn ìwà ẹni. Bí a ṣe ń rántí wọn, bẹ́ẹ̀ ni àwọn ènìyàn yóò ṣe máa gbé kèlè wa. Bí a máa ń gbàgbé tàbí fọ́ àdéhùn, àwọn ènìyàn lè bẹ̀rẹ̀ sí í sọ pé a kì í ṣe ẹni tó dàgbà. Ṣùgbọ́n bí a bá ń rántí àdéhùn wa dáadáa, a máa ń kọ orúkọ rere fún ara wa. Ọ̀kan lára ọ̀nà tí mo fi ń rántí àdéhùn ni pé mo máa ń kọ wọ́n sílẹ̀. Mo máa ń kọ wọ́n sílẹ̀ nígbà tí mo bá ṣe ìpinnu kan mo kọ sí inú kọ̀m̀pútà mi tàbí fóònù. Mo tún lè fi sí kàléńdà tàbí alárínkìrì iranti kí fóònù mi lè rántí ní àkókò tó yẹ. Èyí ràn mí lọ́wọ́ kí n má ṣe gbàgbé ohun tí mo ti sọ pé mo máa ṣe. Ọ̀nà kejì ni pé mo máa ń ṣe àdéhùn mi di kẹ̀kẹ́. Diẹ nínú wa ṣe ń ṣe àdéhùn ńlá tí ó sọ̀ láti mú ṣẹ́, mú ṣe. Ṣùgbọ́n bí a bá yá sí apá kan kékeré, ó rọrùn láti rántí àti láti ṣe. Fún àpẹẹrẹ, dípò kí n sọ pé má ka ìwé lọ́pọ̀lọpọ̀, mo lè sọ pé má ka ojú ìwé mẹ́wàá lónìí. Èyí máa ń jẹ́ kí rántí rẹ̀ rọrùn. Mo tún máa ń rántí àdéhùn mi nípa mímu ohun tí ó ṣe pàtàkì nínú ọpọlọ mi. Nígbà tí mo bá ṣe ìlérí sí ẹni kankan, mo máa ń rò nú pé ẹni yẹn ń gbé kèlè mi. Ìmọ̀lára yìí máa ń jẹ́ kí rántí pé èmi gbọ́dọ̀ ṣe ohun tí mo mọ̀. Nípa bẹ́ẹ̀, àdéhùn kì í ṣe ọ̀rọ̀ lásán, mo-- ó di ojúṣe. Ọ̀nà míì, ọ̀nà míì ni pé mo máa ń ṣe àtúnyẹ̀wò àdéhùn mi lójoojúmọ́ ní òwuro tá bí ní alẹ́. Mo máa ń rònu wí pé kí ni mo lè ṣe lónìí, kí ni mo lè sọ pé màá ṣe. Èyí ń jẹ́ kí n rí ohun tí mo ti ṣe dáadáa àti ohun tí mo gbọ́dọ̀ ṣe lọ́la. Ni ayé òde òní, a ní irinṣẹ́ púpọ̀ tó lè rán wa lọ́wọ́ láti rántí àdéhùn wa. Fóònù, áàpù, kàléńdà, alárínkìrì iranti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ, ohun tó ṣe pàtàkì jù lọ ni ọkàn wa àti ìfẹ́ wa láti jẹ ẹni tó dàra ju. Ni ìparí, bí a ṣe ń rántí àdéhùn wa, ní àdéhùn wa fi han ẹni tó-- ti a jẹ. Bí a bá ń rántí wọn dáadáa, a ń kọ ìwà rere àti-- asi ń gba ọlá lọ́dọ̀ àwọn ènìyàn. Nítorí náà, ó jẹ́ ká kọ́ ara wa láti rántí ohun tí a bá sọ pé a máa ṣe ká sì máa ṣe pẹ̀lú ayọ̀.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Ìbéèrè yìí rọrùn láti dáhùn ṣùgbọ́n ó tún ṣe pàtàkì gan nínú ayé ìgbésí wo ayé wa lónìí. Ni ọjọ́ orí ìmọ̀ ẹ̀rọ yìí, gbogbo wa fẹ́ lo fóònù, kọ̀mpútà tàbí tábúlẹ́ẹ̀tì láti pa ìwé, fọ́tò, fíìmù, orin àti àkọsílẹ̀ pamọ́. Àwọn fáìlì wọ̀nyí ni a fi rànti ìtàn wa, iṣẹ́ wa, ẹ̀kọ́ wa àti àlá wa. Ní tèmi, mo máa ń pa àwọn fáìlì mi pamọ́ gidigidi. Mo mọ̀ pé bí mo bá sọ̀rọ̀ sí wọn, yóò ràn mí lọ́jọ́ iwájú. Fún àpẹrẹ, mo ní àwọn fáìlì tí mo ń ṣe pẹ̀lú ẹ̀kọ́ mi bí PDF, àkọsílẹ̀ àwòrán kílàsì àti iṣẹ́ mi tó ni, ti ṣe. Bí mo bá pa wọ́n dáadáa, mo lè tún ka wọ́n lẹ́ẹ̀kan si nígbà tí mo bá fẹ́ kọ ẹ̀kọ́ ti tàbí ṣe àtúnyẹ̀wò. Kò dá lórí ẹ̀kọ́ nìkan, mo tún ní àwọn fáìlì ara ẹni, fọ́tò ẹbí, ọ̀rẹ́ àti àwọn ìṣẹ̀lẹ̀ pàtàkì nínú ìgbésí ayé mi. Bí mo bá n woo, mo máa rántí ibi tí mo ti wà, ohun tí mo ti kọjá àti àwọn èèyàn tó ṣe pàtàkì sí mi. Nítorí náà pa fáìlì pamọ́ kì í ṣe kọ̀mpútà nìkan, ó tún jẹ́ bí a se ń pa ìrántí ayé wa pamọ́. Ṣùgbọ́n kí n kan fáìlì sí fóònù tàbí kọ̀mpútà kì í tó, a gbọdọ̀ tún mọ bí a ṣe lè dá abo bo wọ́n. Mo máa ń lo ọ̀nà bí i fífi àkọsílẹ̀ ìbá mu. Mo tún máa ń ṣe backup fáìlì mi sí ibi Google Drive tàbí USB kí bí fóònù tàbí kọ̀mpútà bá bàjẹ́ kó ba pàdánù gbogbo ohun tí mo ní. Ó ṣe pàtàkì púpọ̀ pé ká kọ́ ara wa láti ṣe ètò fáìlì wa dáadáa. Fún àpẹrẹ, a lè ní fóòdà fún ẹ̀kọ́, fóòdà fún orin, fóòdà fún fọ́tò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìlànà yìí fi àkókò pamọ́, ó tún mú kí iṣẹ́ wa rọrùn.

Àkókò mélòó ni o ṣètò agogo ìjí rẹ? Agogo, agogo ìjí ni ohun tó ní ìdíwa lóju ohun tó sì ń jẹ́kí a mọ ìbẹ̀rẹ̀ ọjọ́ tuntun. Bí a ṣe ń sètò agogo ìjí wa ní ó sábà ń pinnu bí ọjọ́ wa se máa lọ. Bóyá a máa tètè jí àbí a má pẹ́ tàbí a má ń ṣètò ara wa dáadáa. Ní ti temi, mo má ń ṣètò ago mi, ago ìjí mi ní kùtùkùtù àárọ̀. Ni ọ̀pọ̀ ìgbà mo má ń fi sí àárọ̀ bí ago márùn tàbí ago mẹ́fà. Èyí ni pé mo fẹ́ ní àkókò tó pọ̀ kí n tó bẹ̀rẹ̀ gbogbo iṣẹ́ ọjọ́ mi. Nígbà tí mo bá ń jí ní kùtùkùtù, mo ní ayé láti gbàdúrà, ro hín, ronú nípa ohun tí mo fẹ́ ṣe lọ́jọ́ yẹn kí n sì tun ara mi ṣe. Jí ní kùtùkùtù ran mí lọ́wọ́ púpọ̀. Ó ń jẹ́ kí, ó ń jẹ́ kí n máa tètè múra, kí ń máa jẹun láìṣe yára, kí n ṣe, kí n sì lọ síbi tí mo fẹ́ lọ láìṣe ìkánjú. Nígbà tí a bá ń sáré lọ́rọ̀, ọ̀pọ̀lọ wa kò ní sími. A sì lè ṣe àṣìṣe ṣùgbọ́n tí a bá ti jí tètè, a lè ṣètò ara wa dáadáa. A sì lè dójú kọ ọjọ́ pẹ̀lú ìtùnú. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ènìyàn ni ó má ń ṣètò agogo ìjí wọn ní kùtùkùtù. Díẹ̀ nínú wa má ń fi sí àárọ̀ pé bí ago méje tàbí ago mẹ́jọ torí pé wọ́n ń ṣiṣẹ́ tàbí kẹ́kọ̀ọ́ dé pé lálẹ́. Èyí kò búra ra. A mọ ohun pàtàkì ni pé àkókò tí a bá ń yàn gbọdọ̀ jẹ́ àkókò tí ó jẹ́ kó rí as ìsimi tó pé. Tó pé bí a kò bá sùn dáadáa, agogo ìjí kí ó jẹ́ ọ̀rẹ́, ọ̀rẹ́ wa yóò di ọ̀tá wa. Mo tún mọ̀ pé ó ṣe pàtàkì ka máa ní agogo ìjí ju ọ̀kan lọ. Nígbà mi, nígbà mi mo má ń ṣètò méjì. Ọ̀kan láti jí mi lo lọ́kọ̀kan, èkejì láti jẹ́ ìkìlò pé mo gbọdọ̀ dìde gan. In ran mi lọ́wọ́ kí n má ba sùn jù kí n sì má pẹ́ síbi tí mo fẹ́ lọ. Agogo ìjí kì í ṣe ìránṣẹ́ fóònù nìkan, ó jẹ́ ìrántí pé àkókò ń lọ. Gbogbo ìṣẹ́ ju gbogbo ìṣẹ́ kù ṣe ní ìgbésí ayé wa. Bí a ṣe ń lo àkókò ìjí dáadáa, bẹ́ẹ̀ ni a ṣe ń fi àkókò wa ṣọra. Ènìyàn tó mọ̀ bí a ṣe ń ṣètò àkókò sábà, sábà mọ bí a ṣe ń ṣètò ìgbésí ayé rẹ̀. Ni ìparí, idahun ni tí ìbéèrè àkókò mélòó ni o ṣètò ago ìjí rẹ ni pé mo ṣètò tirẹ̀ ní kùtùkùtù àárọ̀ torí mo fẹ́ lọ, mo fẹ́ lo ọjọ́ mi dáadáa. Jí ní kùtùkùtù ó ń jẹ́ kí ní àkókò, ìtùnú àti ìtàn pínpín. Ó ń jẹ́ kí n mọ̀ pé ọjọ́ tuntun tí bẹ̀rẹ̀ mo ti ní àǹfààní tuntun láti ṣe dáadáa ju ọ̀nà lọ.

Ṣé o máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀? Ìbéèrè yìí ṣe pàtàkì gan, torí ó kan àbò wa, ìlera wa àti ìgbésí ayé gbogbo ènìyàn lórí ọ̀nà. Òfin ìyára ọkọ̀ ní ìlànà tí, tí ìjọba fi dá sílẹ̀ láti ṣọ́ bí ọkọ̀ ṣe gbọ́dọ̀ máa lọ lọ́wọ́lọ́wọ́ lórí ọ̀nà. Kí ló dé tí wọ́n fi ń ṣe, wọ́n fi ń ṣe kí ìjàmbá má bà, bà pò, kí ènìyàn má bà farapa, kí ìrìnàjò sì lè jẹ́ àbò fún gbogbo wa. Ní tìtẹ̀ mi, mo máa ń gbìyànjú gidigidi láti tẹ̀lé òfin ìyára ọkọ̀ nígbà tí mo máa ń wá, wá kọ̀ tàbí wá kọ̀ tàbí tí mo bá wà nínú ọkọ̀. Mo mọ, mo mọ pé, mo mọ pé ìgbésí ayé mi àti àwọn mi nínú, nínú ọwọ́ awakọ̀. Bí a bá kọjá ìyára àti àyàn, a fi ń, a fín ara wa sí èèwu. Ọkọ̀ lè sọnù ní rọrùn, ní rọrùn. Awakọ̀ lè padà sá kùtù tàbí ká máa rí ohun tó wà lójú ọ̀nà láàkọ́kọ́. Ọ̀pọ̀ ìjàmbá tí à ń rí lórí ọ̀nà lónìí wá láti inú ìyára ju àṣẹ lọ. Diẹ nínú awakọ̀ máa ń sáré jù torí wọ́n, wọ́n lè kọ́, wọ́n lè, wọ́n lè àkókò wọn. Ṣùgbọ́n òtítọ́ ni pé ẹni tó ń tàré jù òfin lọ kì í ṣe akọni. Ó ń fi ara rẹ̀ sí ẹlòmí sí, sí èèwọ̀. Tí a bá tẹ̀lé òfin ìyára, à ń ṣe àánú fún ara wa láti àwọn, àwọn mí. À ń jẹ́ kí ọpọlọ wa ní ààyè láti rọ, láti rọ, láti wo, wo ọ̀nà dáadáa, láti dáwọ́ dúró nígbà tí ó bá yẹ. Nígbà tí ọkọ̀ bá ń lọ díẹ̀díẹ̀, a lè rí ọmọ kékeré tó ń kọjá, arúgbó tó ń rìń, tó ń rìń lọ́ra tàbí ẹlòmí tó ń, tó ń ṣí lọ́nà. Ó tún ṣe pàtàkì láti mọ̀ pé òfin ìyára kì í ṣe pé a dá sílẹ̀ láti jẹ́ ká nira. A dá a sílẹ̀ láti dàbò wa. Ìjọba, ọlọ́pàá àti àwọn tó ń tètò ọ̀nà, gbogbo wọ́n, wọ́n fẹ́ kí ìrìnàjò, ìrìn, ìrìnàjò jẹ́, jẹ́ àbò. Bí a ti, bí a, bí a bá tẹ̀lé òfin, à ń ṣe àtìlẹ́yìn fún ìlànà tó dára.